Ẹṣẹ púpọ̀ fún ìbẹre tí ẹ bẹ̀rẹ̀ yìí. Òún jẹ́ àkàrà tí mo fẹ́ràn jù. Òún ni àkàrà òyìnbó èyí tí wọ́n ń pè ní cake. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí àwọn èròjà tó fi ń ṣe, bí i àwọn bí i milk àtàwọn ohun tó dáradára míràn lọ. Èyí tí mo fi fẹ́ràn rẹ̀ púpọ̀ ni, kò ju pé nítorí pé wọ́n fi milk si lọ àtàwọn nǹkan mi tí mo fẹ́ràn tí mio rántí óruko rẹ̀

Ẹ ṣé púpọ̀ fún ìbéèrè tí ẹ béèrè mi. Bẹ́ẹ̀ni, è mo fẹ́ràn kí ma ṣe, kí ma rin òkè. Mo fẹ́rẹ̀ rẹ̀ púpọ̀ jọrí. Àwọn, mo láì kí kí ma ṣe, kí àwọn òyìnbó pè ní exploring. Mo láì kí láti ma explore. Mo fẹ́ràn kí ma rin òkè láti rí ohun gbogbo oríṣìíríṣìí ìṣe, ohun tó lọ, ohun ṣe é dà sáyé. Oún jẹ́ ohun tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀

Àn, ẹ bèrè wípé ìgbà wo ni mo kẹ́yìn ní àlá burúkú. Tí bá ní wòó dáadáa, èmi ò ṣe irú ẹni tó máa ń ní àlá burúkú. Hhm, mi ò ní àlá burúkú. Tọ́ ba si jẹ́ pé mo dẹ ti lá, ó máa ti pẹ́. Bo yà láti kékeré tí bá ni ó ní àwọn n kọ̀ n gba yẹn. Ní bá ti mo wà ní kékeré tí mo ń lá, ẹ mọ̀ pé iru àwọn àlá to jẹ pé tí èèyàn bá ṣe n lá ni kí eyan ṣe máa máa rúrà si. Mi ò ṣe ẹni tó máa ń lá àlá burúkú. Tọ́ ba si jẹ́ pé mo dẹ̀ ti lá rí, ò ó ti pẹ́, ti pẹ́ mi ò dẹ̀ lè rántí.

Ah! Ibere ti e bere yi, ibere nla ni. E ni pe, se o feran ounje ti o ni ata? Mo feran re pupo. Mo feran ounje to la ata pupo. Nitori ti mo ba tie ni pe mi o feran re, mo wa lati ile to je pe mo feran lati ma fi ata si ounje dada. Iya mi o like ma, o feran ka ma fi ata si ounje won gidi gan. O ni pe o ma n je ki ounje ko, ko mu adun jade dada. Iya mi like ka ma fi, o feran kan ma fi ata si ounje dada so. Mo feran ata, beeni.

Ẹ bèrè pé nígbà wo ni o kẹ́yìn sunkún? Hmmm. Ọlọ́run ọba kò ní jẹ́ kí ari ọrọ̀ ekún, kò ní jẹ́ kí èmi tẹ̀ka lára mi kí n rí ọrọ̀ ẹ kún. Mo gbàdúrà pé Ọlọ́run máa múnu mi dùn gbogbo ìgbà, gbogbo n tó kàn bá ń fẹ́, k'Ọlọ́run máa ṣe fún mi. Mi ò rán tí o, èmi o, mi o, mi o, mi ò ní rí tí ì bá fi mọ́ sunkún. Ọlọ́run ni jẹ́ nri ọ̀rọ̀ ekún. Hmmm. Boya ti bá ní pé kí n sọ pé ijó wo ni mo kẹ́yìn sunkún bí àgbà tí mo wà ní ìkókó tí mo kéré, ẹ, òun ni mo le sọ. Àmọ́ mo ti tó júbọ́ ní ìsìn, mo ti dàgbà. Ọlọ́run oni jẹ́ n rorọ́ ẹ̀kún. Ẹ má ṣe bẹ́ẹ̀ bèrè, irúbẹ̀rẹ agọ́ yìí mọ̀. Ẹ ṣé.

Lákòókò ni ẹ ṣe fún ìbéèrè pé ṣe mò ń máa ṣe eré ìdánì? Mo máa ń ṣe, mo máa ń ṣe eré ìdánì. Àwọn eré ìdánì tí mo fẹ́ràn ni, mo fẹ́ràn kí n máa gbá bọ́ọ̀lù, mo fẹ́ràn kí n máa, kí n máa gbá tennis, mo fẹ́ràn kí n máa gbá basketball, mo fẹ́ràn kí n máa sáré, mo le fẹ́ràn kí n máa gym. Tí mo fẹ́ràn, mo máa ń ṣe eré ìdánì, mo máa ń ṣe eré ìdánì.

Ẹ ṣé fún ìbéèrè tẹ̀béèrè, ẹ ní pé ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmó? Mo lè ní, o fẹ̀ lẹ jẹ́ gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi, nítorí fóònù mi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Hmm irúuwe tó ti mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, fóònù mi ni mò ń lò. Fóònù mi ṣe pàtàkì lọ́pọ̀lọ́pọ̀ nítorí ó ní oríṣiríṣi ohun tí mò ń ṣe pẹ̀lú rẹ̀. Mo fẹ̀ lẹ ní pé gbogbo ìgbà ni mò ń lò ẹ̀. Ẹ́ tẹ́ kí n wà.

Ẹ ṣé púpọ̀ fun ibéèrè tẹ, béèrè. Nípa báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro èrò, àwọn ìṣòro èrò ayárabíàṣá? Ọ̀na púpọ̀ ni màá ń fi máa yanjú ìṣòro náà. Mo máa ń mu lọ ọ̀dọ̀ ẹni tó mọ̀ nípa fóònù jù mi lọ. To ba si jẹ́ pé ohun tí mo lè ṣe fún ara mi ni, màá gbé yanjú àti ṣe. Tí mi bá de lé ṣe, ẹni tó mọ̀ ju mi lọ ni mò máa ń mu lọ bá láti ṣe.

Ologbọ́n tẹ béèrè yi, nípa báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Láti yan alábàáṣiṣẹ́pọ̀ ni ó pé pẹ̀lú ìwà tí máa ní tọ́ka sí ǹkan eyọ̀kan tí mo máa ń wò lára alábàáṣiṣẹ́pọ̀ tí mo bá fẹ́ mú. Ó pé pẹ̀lú ìwà rẹ̀, tó bá fi lè jẹ́ èèyàn gidi. Hmm, ìyẹn o wà mean pé tó bá ṣe tirí mí tó ti ń sáré dọ̀bálẹ̀, ó mean pé èèyàn gidi ni o, idọ̀bálẹ̀ kì í ṣe wà. Hmm, màá, màá, màá gbìyànjú àti kíyèsi ìwà ẹni náà tó ṣe rí kó tó di pé, àh, màá gbà á ní ààyè láti je alábàáṣiṣẹ́pọ̀ mi. Kì í ṣe ohun tó le rárá láti ṣe.

Ẹṣe ẹ bèrè wípé kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣepọ̀? Ohun tí mo máa ń ṣe kò pọ̀, ohun tí mo máa ń ṣe kò ju pé kí n fọkàn ṣíṣe mi lọ, kí n de mú iṣẹ́ mi lọ́kùnkúndùn. Òhun ni nítorí, nítorí ó ṣe kókó láti múṣẹ́ ènìyàn ní ọ̀kúkúndùn. Ẹ̀yin náà mọ̀ pé, ẹ mọ̀ pé orílẹ̀-èdè tá a wà ní ìsìn, kì í ṣe kò sí ise nita tí ènìyàn o bá fi múṣẹ́ rẹ̀ ní ọ̀kúkúndùn, ó ń ṣe tán àti sọ ṣẹ́ rẹ̀ ni wọ́n fi ṣẹlẹ̀ tafala. Ohun tí wọ́n ṣe ojú láti mú iṣẹ́ mi lọ́kúkúndùn lọ, ọ̀hun ni.

Ṣé o mọ, ẹ bèbè wípé tí o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Aà bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí ohun tó dára ni láti máa kọ ìròyìn níbi iṣẹ́. Tí ẹ bá ṣe ń kọ ni gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní company tí mo ti ń ṣiṣẹ́, ó máa wà ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ó máa wà ní ìkọ́lẹ̀. Aà ọjà mélòó lára ni, ọjà mélòó láta ni. Customer báyìí wá lọ́jọ́ báì báì báì. Nítorí lọ́jọ́ iwájú tí ìṣòro kan bá fẹ́ yọ, èèyàn, èèyàn nílẹ̀ láti fi borí ìṣòro náà. So oun jẹ́ ohun tó dára, so emi máa ń kọ, oun jẹ́ ohun tó dára mọ dẹ̀ máa ń kọ.

Àwọn iṣẹ púpọ̀ fún ìbẹ̀rẹ̀ ti e bere yi Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ọ̀nà púpọ̀ ni mo fi máa ń rántí àwọn àdéhùn mi. Kò mio nílò láti kọ́lẹ̀ gan-an kí n tó lè rántí pé mo ṣàdéhùn fún ẹni bayi bayi bayi Ọlọ́run fún mi ní ọpọlọ, Ọlọ́run fún everybody lọ́pọlọ. Ó jẹ́ ohun tó rọrùn láti rántí àdéhùn tí èèyàn ṣe pẹ̀lú ẹlòmíràn. Bí bá ṣe ẹ ti le rí ẹni náà lójú tó yẹ tí ń bọ̀ látọ̀ọ̀kan, o máa ti mọ̀ pé, "à, ọjọ́ bayi bayi bayi, mo mọ̀ sọ́fun eníyì pé màá ṣe ǹkan báyìí, màá ṣe ǹkan báyìí." Mo ma nrántí àdéhùn mi láì kọ̀ ọ́ sílẹ̀. A dupe, ẹ ṣé.

Ṣé fún ìbéèrè tí ẹ béèrè yi? Ni wi pé nípa ṣé o ní ìwà tó dára nígbà tí o bá n jẹun. Wọ́n mọ̀ ní ìwà tó dára tí mo bá jẹun. O ní àwọn nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe tí n bá jẹun wọ́n tó pípẹ́. Má sọ̀rọ̀, kí ata má le bà pa mi lórí. Mo fẹ́ràn láti máa jẹun láì ba anybody sọ̀rọ̀ nítorí ata kó má pa mi lórí. Mo fẹ́ràn láti fọwọ́ kin tó jẹun, mo sì fẹ́ràn láti máa fọwọ́ kin tó jẹun tán àti àwọn oríírísìí nǹkan mìíràn ṣá. Ẹ ṣé.

Èṣe funbí tiẹ́ bèrè yìí nípa ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, bẹ́ẹ̀ ni iṣẹ́ ọ̀fẹ́ rí táwọn èèbó ń pè ní volunteer work mo ti ṣe rí. Tí n bá rántí dáadáa ni àdúgbò mi nígbà tí mo ṣì wà ní ilé ìwé secondary school ní grammar. Ní kíláàsì tí mo wà, ó ní oríṣiríṣi nǹkan tí tẹ́yàn lè ṣe tó jẹ́ pé èèyàn fúnra èèyàn lè yàn dá pé, à! Mo máa ṣe nǹkan báyìí, èmi máa ṣe nǹkan báyìí. Nítorí náà mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.